Báwo ni èmi ṣe máa ń pín owó náà pelu àwọn ọ̀rẹ́ orẹ̀? Bí èmi ṣe máa n pín owó pẹ̀lú àwọn ni pé èmi máa n pín owó déédéé pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi nítorí ajá jẹ́ ọ̀dùn bí èèyàn kan ò bá ní. So èmi máa pín owó déédéé pẹ̀lú wọ́n, èmi máa pín owó déédéé pẹ̀lú wọn bí àwọn bọ́ ọ̀rẹ́ mi wá.

Bawo ni a se máa ran àwọn ènìyàn lọ́wọ́. Bí èmi ṣe máa n ran àwọn ènìyàn lọ́wọ́ ni pé níwonba tí mo bá nípàá, ẹni tó need òwo, tó need òunjẹ tàbí àwọn iranlọ́wọ́ mi naa ti agbára mi báka, máa ran àwọn ènìyàn ní ọwọ́. So bí èmi ṣe máa ṣẹ́ ni. Kí jẹ́ kí jẹ́ àwọn ènìyàn. Lá tí rí pé lọ́wọ́ nawọ́ lọ́wọ́

Báwo ni o ṣe máa múra sí lẹ́fọ̀ọ́ ìpàdé pẹ̀lú oníbàárà? Bí èmi ṣe máa múra sí lẹ́fọ̀ọ́ ìpàdé pẹ̀lú àwọn oníbàárà ni gbogbo gbogbo ọ̀rọ̀ táa fẹ́ sọ. Báwo ni a sọ nípa entrepreneur, community development àlékún tó bá òdì àbí àlékún tó bá ṣúù bá ń ṣe máa múra kalẹ̀ díẹ̀.

Ìgbà méló, ìgbà méló ni ọ man ni ìpàdé lọ́ṣoosẹ̀? Mo máa ní ìpàdé lọ́ṣẹ̀ ọ̀sẹ̀ tó ẹ̀ẹ̀mejì àbí ẹ̀ẹ̀mẹ́ta ni èmi máa ní ìpàdé lọ́sẹ̀ ọ̀sẹ̀. Ìgbà mélòó ni ṣe ìgbà tí ìmáa ní ìpàdé lọ́sẹ̀ ọ̀sẹ̀? Ẹ̀ẹ̀mejì àbí ẹ̀ẹ̀mẹ́ta nì máa ní ìpàdé ní ọ̀sẹ̀ ọ̀sẹ̀.

Ṣé o máa ń fi àwọn fáìlì rẹ pamọ́ sórí cloud? Bẹ́ẹ̀ni, mo máa ń fi àwọn fáìlì mi sí orí cloud dáadáa. Mo máa ń, mo máa ń fi pamọ́, mo máa ń fi pamọ́. Like láti máa fi pamọ́ ní orí cloud. Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni, mo máa ń fi pamọ́ sórí.

Kini ò máa ń fún ọ ní ìtara ní ibi iṣẹ́. N tí mo fún ẹ ní ìtara ní ibi iṣẹ́ wọ̀nyí ni tí mo bá rìn pé kí ń lọ àwọn òṣìṣẹ́ wa, bóyá wọn n ṣeré àbí wọ̀n ò mura sí, àbí wọ̀n mura sí sẹ̀. So ní ìná mọ́ra sí.

Ṣé o ma n de ní akoko? Bẹ́ẹ̀ni, mo ma n de ní akoko dáadáa. Mo ma n de ní akoko tí ó yẹ. Mo ma n de íbẹ̀. Mo mọ̀ ní akoko dá, mo mọ̀ ní akoko, mo mọ̀ ní akoko dáadáa.

Báwo ni o ṣe máa ń rántí àwọn àdéhùn rẹ? Bí ni èmi ṣe máa rántí àdéhùn rẹ pé èmi máa, èmi máa ń kọọ́ síbí kan ni Èmi máa ń kọ́, èmi máa kọọ́ sí kalẹ̀ ni. So tí mo bá ti, tí mo bá ti ṣetán, èmi ó kọ́ síbí kan ni. Ìń kọọ́ sí kalẹ̀ so tí mo bá ti ṣetán, màá lọ wòó. So bí èmi ṣe máa ń ṣe.

Irú fóònù aláìgbéká wo ni ò ń lò? Irú fóònù aláìgbéká tí èmi lò, mo ń lò Android. Bẹ́ẹ̀ ni mo sì ń lò fóònù kékeré tó jẹ́ Tecno Android tí mo ń lò, Tecno náà ni Tecno Pop Seven. So òhun ni ìbínú tí mo sì ma gbé káàkiri láti fi ṣe gbogbo ohun tí mo bá fẹ́ ṣe.